Èmi ò fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Ọmọ Ọlọ́run ni èmi. Bíbélì tèmi lémi máà ń kà. Oun tí n bá fẹ́ mọ ọ̀rọ̀ Ọlọ́run, ó máa ń tọ́ mi sọ́nà. Torí bẹ́ẹ̀, èmi ò nílò láti máa wo àwọn ìràwọ̀ kankan. Èmi ò fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ títí.

Irun gbọ̀n kẹ̀, èmi ò ní irun gbọ̀n o. Obìnrin ni mí, èmi ò ní irun gbọ̀n. Ojú mi, o, o, o mọ dáadáa. Èmi ò ní irun gbọ̀n torí obìnrin ni mí. Mi ò ní irun gbọ̀n. Ọkùnrin ló máa ń ní irun gbọ̀n.

Ohun tí mo máa ń wọ̀ nígbà tí mo bá ń lọ sùn ni aṣọ ìsùn. A maa ń pè ní pajamasi. Aṣọ tó ní ṣòkòtò àti ẹwù tó sì rọ̀ fún ooru tí kò ní jẹ́ kí ooru mú yàn. Aṣọ tó rí tóró tí kò ní lẹ̀ mọ́ ara, tí kò ní lẹ̀ mọ́ ara. Aṣọ tó rọrùn láti wọ̀ nínú ilé, òun ni mo máa ń wọ̀ tí n bá ti fẹ́ lọ sùn.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn. Ìdí rẹ̀ ni pé Bíbélì gan-an ni kí a dáríji àwọn tó ṣẹ̀ wá bí Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ tàwa náà ji wá. Ìdáríji fún àwọn ènìyàn pàápàá gan-an fún ìfọ̀kànbalẹ̀ ni. Tí n bá dáríji àwọn èèyàn, èmi gan-an lá láfià, ọkàn mi á balẹ̀. Torí tí mi ò bá dáríji wọ́n gan-an pàápàá, nígbà tí n bá rí wọn, inú mi ò ní dùn. Nígbà tí inú mi ò bá dle dùn, èmi gan-an ò lá láfià ni. Torí bẹ́ẹ̀ ó rọrùn fún mi láti dáríji àwọn èèyàn, kí èmi gan-an lè lá láfià. Mo máa ń dáríji àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ìdí tí mo sì máa ń fi jẹun pẹ̀lú wọn ni wípé ó rọrùn fún ìjíròrò. A máa ń rí ààyè ìbára ẹni sọ̀rọ̀ nípa iṣẹ́, ó sì mú ìbáṣepọ̀ rere bá awa méjèèjì, ó mú ìbáṣepọ̀ wa kó nípọn si, kó lágbára.

Bẹ́ẹ̀ni mo máa ń rìn ní àlàáfíà láti yàgò fún ìjàmbá àbí ìṣubú kokan. Èmi máa ń ṣọ́ra torí bẹ́ẹ̀, mo máa ń rìn ní àlàáfíà láti dáàbò bo ara mi. Mo sì máa ń rìn ọ̀nà tí mo mọ̀ pé kò ní sí ewu tí òní sí tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bá ń bọ̀. Mo máa mọ ibi tó yẹ kí n gba kó má bá sí ewu. Mo sì máa, mo máa ń yàgò fún ewu òpópónà. Mo sì máa ń wù ọ̀nà dáadáa tí n bá fẹ́ sọdá títì. Mo máa ń rìn ọ̀nà tí àwọn ẹlẹ́sẹ̀ kan máa ń rìn, tó bá wà, màá gba bẹ̀ kó má bá sí ewu èmi máa ń rìn ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ọ̀pá ìfámora nígbà tí mo bá ń mu ohun mímu. Mo máa ń lò ó kí n lè gbe dáadáa, kí má ba mú etí kọ́ọ̀pù mi. Pàápàá tí n bá mu ohun tó bá gbóná, ọ̀pá ìfámora máa ń dáàbò bo ọwọ́ kúrò níbi, ibi tó gbóná yẹn. Ó máa ń dáàbò bo ọwọ́ kúrò nínú ìgbóná, ó sì máa ń dènà ìṣubú ago àbí kọ́ọ̀pù tí èèyàn fi ń mu ohun mímu pẹ̀lú.

Bí èmi ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni wípé ẹni tí mo fẹ́ gbà lọ́wọ́ yẹn, èmi máa wò ó ní ojú kojú, máa wò ó, màá sì fi ọwọ́ ọ̀tún mi, màá fi kí i, màá fi kí i. Bi n ba dẹ́ n gbà lọ́wọ́, èmi máa ń rẹ́rìn músẹ́, mà á kí i. Bi n na dẹ tì kí i tán, mà á fi ọwọ́ rẹ sílẹ̀

Bí èmi ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀, àṣìná ni wípé mo máa ń kọ àwọn ọ̀rọ̀ yẹn sílẹ̀. Màá kọ wọ́n sílẹ̀ pẹ̀lú ìtumọ̀ wọn pàápàá. Màá kọ wọ́n sílẹ̀ kí n ba lè rántí. Mo sì máa ń lo fọ́tò náà àbí àwòrán tó bá ọ̀rọ̀ yẹn mu kó ba lè ràn mí lọ́wọ́ láti rántí rẹ̀

Èmi máa ń lo èrọ ìrànwọ́ ohùn. Nítorí èrọ ìrànwọ́ ohùn, ó máa ń ran ènìyàn lọ́wọ́ láti gbọ́ dáadáa, pàápàá jùlọ níbi tí àwọn èrò bá wà. Èrọ ìrànwọ́ ohùn máa ń rán ènìyàn lọ́wọ́. Eyán a lè sọ̀rọ̀ dáadáa. Ohun tí wọ́n sì ń sọ ní ọ̀dà kejì náà, ẹ̀yàn lè gbọ́ dáadáa. Bí ó bá ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ mi itẹni yẹn ń sọ, ẹ̀yàn lè kùnà àwọn ọ̀rọ̀ pàtàkì mi. Ṣùgbọ́n èrọ ìrànwọ́ ohùn tí èèyàn bá lò á jẹ́ kí ẹ̀yàn gbọ́ dáadáa. Èmi máa ń lo èrọ ìrànwọ́ ohùn.

Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé mo fẹ́ kọ́ ẹ̀kọ́ síi. Mo nífẹ̀ẹ́ láti kọ́ ẹ̀kọ́ tó dá, mo nífẹ̀ẹ́ láti kọ́ ẹ̀kọ́ tó dá tí máa lè ní isẹ́ tó dára ní ọjọ́ iwájú, ise tó máa le mú ìdúróṣinṣin àti owó wá. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà tún ni àláàfíà, kín ní ìlera tó da láti lè fi ṣiṣẹ́ tí ún de lè fi lè gbádùn iṣẹ́ náà. Òwò èrò mi s-- fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni pé kín ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ènìyàn mi. Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wípé kín kọ́ ẹ̀kọ́ síi, kín sì ní àláàfíà tó péye àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará mi.